Mi i tí ì gun ọkọ̀ ojú omi rí àmọ́ ó wù mí láti gun ọkọ̀ ojú omi nítorí pé gbogbo ọkọ̀ tí mo máa ń gùn jẹ́ ọkọ̀ orí ilẹ̀. Nítorínà ó wù mí gan kí n ti ẹ kí mi náà ti ẹ ní ìrírí pé mo gun ọkọ̀ ojú omi. Ó dẹ̀ ó wù mí láti mú ẹja, kí n mu ẹja kí atẹ́gùn orí omi fẹ́ sí mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò dáradára. Ọ̀pọ̀ ìgbà ní ọ̀sẹ̀, ọ̀sẹ̀, ọ̀sẹ̀ ni mo máa ń ṣe ìpè, ìpè fídíò. Nítorí pẹ̀lú ìpè fídíò mo lè rí ẹni tí mo bá ń bá sọ̀rọ̀ kí a rí ojú ara wa kí a sọ̀rọ̀, kí a lè sọ̀rọ̀ tọkàntọkàn dáadáa.

Mo ma n lo sí ilé ìjọsìn dáradára. Ni ọjọ́ kìíní ọ̀sẹ̀ tí a mọ̀ sí ọjọ́ àìkú, mo ma n lọ sí ilé ìjọsìn láti lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olùdáàyé àti ọ̀run wípé mo wà ní ayé, mo wà láàyè àti láti gbọ́ ìwàásù láti ẹnu pásítọ̀ ìjọ wa. Bẹ́ẹ̀ ni mo desi má n lọ ní àárín ọ̀sẹ̀ ní ọjọ́ tí a n pè ní ọjọ́rú láti lọ gbọ́ ìwàásù.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni ìgbà December nítorí pé ó jẹ́ àkókò ìgbà christmasi àti ọdún tuntun. Àkókò náà mo máa ń lọ sí ìlú wa láti lọ rí àwọn òbí mi. Tí n bá dé ti dé ìlú wa, àwọn, àwọn ènìyàn máa ń wá láti ibi gbogbo fún ọdún. Àkókò náà ma ń, ó máa ń dùn gan nítorí pé ó máa ń jẹ́ àkókò ayọ̀, àkókò ìdùnnú, àkókò àjọyọ̀ tí a ó dáná, a ó gúnyán, a ó jẹ oríṣiríṣi oúnjẹ.

Ojoojúmọ́ tí mo bá ń lọ sí ibi iṣẹ́, mo máa ń gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi tí a pè ní Mercedes Benz lọ sí ibi iṣẹ́. Nítorí pé ibi iṣẹ́ mi jìn gan an. Nítorí náà mo máa ń tètè kúrò nílé ni ago márùn àárọ̀ kùtùkùtù láti lé tètè dé ibi iṣẹ́. Ó máa ń, ó máa ń di bí ago, ago mẹ́sàn kí n tó dé ibi iṣẹ́ pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi.

Mo máa ń rán tí ààlà mi ṣùgbọ́n kò ń ṣe ní gbogbo ìgbà ní mo máa ń ran tí àwọn ààlà kan wà tí mi kì í, tí mi kì í ran ti. Àmọ́ ọ̀pọ̀ ìgbà ni mo máa ń rán tí àwọn ààlà mi. Tí mo bá ti rán tí gí tí mo, ààlà tí mo bá ti rán tí mo máa ń kọ wọn kalẹ̀ sínú ìwé kí n má ba, kí n ba lè má gbàgbé wọn.

Orísìírísìí ibi ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí tí mo bá ń jáde kúrò nílé. Mo lè fi sí àpò ṣòkòtò mi, ìgbà mí mo lè fi sínú ẹrù mi. Àmọ́ tí mo bá wà nílé tí mo bá ti ti ilẹ̀kùn, mo lè, mo lè fi sórí tábìlì kí mo má bàa má wà nígbà tí mo bá nílò rẹ̀.

Ohun mímu tí mo fẹ́ràn jù ni omi, nítorí pé ó Sara loore. Ó máa ń mú kí ọkàn balẹ̀ kí ọkàn tutù. Paapaa julọ nígbà tí ó bá rẹ́ yàn tí èèyàn bá ṣẹ̀ de láti ibìkan tí èèyàn bá mu omi, a fi ọkàn ẹni yen balẹ̀ a sì fi adùn sí ẹniyen lẹ́nu.

Ọwọ́ òsì, ọwọ́ òsì ni mo máa ń lò. Amọ́ ojú mi ti rí torí pé mò ń lo ọwọ́ òsì nitorí pé a kò fi bẹ́ẹ̀ kà sí ohun tí ó dára tí èèyàn bá ń lo ọwọ́ òsì ní ìlú bí Témì tí wá. Àmọ́ èmi o ránwọ́n ní ṣe o èmi ń lo ọwọ́ òsì mi ló.

Ṣèbẹ́ ni tó, ṣèbẹ́ ni tó lọ́kọ̀ lo máa ń fọkọ. Ẹ dáàkun, mi ò tí ì ní ọkọ̀, ṣùgbọ́n tí mo bá ṣèkú ní ọkọ̀, ìgbà tí mo bá máa ma fọ ni àárọ̀, àárọ̀ ní ìdájí kí n tó jáde lọ síbi iṣẹ́. Ẹ ṣe gan-an ni o. Á wà léwa dúpẹ́.

Bẹ́ẹ̀ni, kò ń ṣe àìsàn àmọ́ mo kórìíra oúnjẹ yẹn nítorí bó ṣe máa ń rù. Oúnjẹ oun náà wọ́n ti ń fi tipátipá fẹ́ kọ́ mi láti jẹ. Àmọ́ bóyá tó bá dijọ́ iwájú, boya mo ṣì máa fẹ́ràn láti jẹ oúnjẹ náà ni akàn. Mo fẹ́ràn akàn.

Mo gbàgbọ́ nínú ìgbàgbò àtọwọ́dọ̀wọ̀ nítorí wípé ọgbọ́n lọ́gbọ́n là fi ń ṣọgbọ́n. Ó ṣẹlẹ̀ pé tí èèyàn bá ní ọgbọ́n tó bá gbe tó gbé kalẹ̀ tó fún ẹlòmíì láti lò, òun ló ń jẹ́ kí ayé lè máa lo àwọn ọgbọ́n èèyàn kan fún àwọn nǹkan tí à ń ṣe ní ìsìn.